Ṣé mo ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀ wọ́n ni mo máa ń lò láti jẹ́ káwọn èèyàn tí wọ́n mọ̀ mí, tí wọ́n sun mọ̀ mi kẹ́ń fi lè wá bá mi ní ilé ọ̀dọ̀ mi bóyá wọ́n ń wá mi ni àbí wọ́n fẹ́ béèrè ǹkan lọ́wọ́ mi. Nọ́mbà orílẹ̀ mi ni àwọn èèyàn mi máa ń lò láti pe mí sí nígbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀. Tí wọ́n bá ti ń sọ̀rọ̀, tan máa fojú we pé bí báyìí ni ọ̀dọ̀ mi, ibi báyìí ni ké sọ́dọ̀ mi. Máa sì wa báyin níbẹ̀ tí wọ́n bá ti sanwó, nkan ti sanwó tán náà, màá sì sọ fún wọn padà pé ọ̀nà bí tẹ gbà ilé tí wọ́n bá ti ń lọ sí ọ̀dọ̀ yẹn padà. So nọ́mbà orílẹ̀ mi ni mo máa ń lò.